Bẹ́ẹ̀ni mo máa ń wo ìràwọ̀ ojú ọ̀run, ṣùgbọ́n àwọn ìràwọ̀ yàtọ̀ sí ìràwọ̀, wíwo ìràwọ̀ yàtọ̀. So, wí fẹ́ràn láti máa wo ìràwọ̀. So ìràwọ̀ ojú ọ̀run mo máa ń wò, ṣùgbọ́n àwọn ọ̀mọ̀kọ́jà ká wò torí àwọn kan wà tí a fiṣẹ́ wíwo ìràwọ̀ gan fún láti máa fi ṣiṣẹ́ tàbí láti mọ ojú ọjọ́ tàbí àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀mí ọ̀mọ̀yàn ṣùgbọ́n mọ máa ń wo ìràwọ̀ ni ojú ọ̀run.

Ah, ìgbà gbogbo ni mo máa ń lọ sí ibi orin torí nílé ìjọsìn wa, a máa ń sábà kọ orin, a ó jó, a ó sì yin Ọlọ́run lógo. Nítorí pé orin dára, orin la fi ń yin Ọlọ́run. Orin, orin tó dúró bí ìdárayá, a fi ń yin ènìyàn. Ṣùgbọ́n èyí tí a fi máa ń yin Ọlọ́run ni èmi fẹ́ràn jù. So, bí mo bá ti lọ sí ilé ijó, lọ sí ilé ìjọsìn, so ibẹ̀ ni a ti máa ń kọ orin ní oríṣiríṣi, tí a máa ń gbọ́ orin lóríṣiríṣi, tí inú wa sì máa ń dùn láti yin Ọlọ́run lógo nínú orin.

Báwo ni mo ṣe máa ń gba ẹ̀yìn? Ìyìn kẹ̀. Ọlọ́run nìkan ṣoṣo ló ni iyìn, ló ni ògo. Èmi kì í ṣe ohunkohun kí n lè bá gbà iyìn, torí pé Ọlọ́run ló ní iyìn. Èmi sì fẹ́ kí eyan ó yìn mí, torí pé Ọlọ́run ló ní iyìn. Nítorí ìdí èyí ńko, èmi ò fi gbogbo ara gba iyìn kí eyan ó yìn mí ó, torí pé èmi pẹ̀lú yìn Ọlọ́run ló gun nígbà gbogbo nínú ayé mi àti ilé mi ni.

Rárá o, rárá àti rárá. Èmi kò fẹ́ràn à ra oúnjẹ ní òpópónà. Èmi kì í n ra nnkan jẹ ní òpópónà. Kó dà bí mo bá ra èso, nwó gbe dé ilé, nwó fọ̀, kó tó di pé mo jẹ ẹ́. Èmi ò ra oúnjẹ jẹ ní òpópónà torí kò bá ìṣẹ̀dá mi mu. Èmi ò ra oúnjẹ jẹ ní òpópónà. Nílé mi ni mo ti máa ń jẹun. Èmi ò ra oúnjẹ jẹ ní òpópónà kó mi ohunkóhun tí mo bá rà, n ó rí pé mo gbe dé ilé kí n tó, kí n tó fi sẹ́nu àti pé kò tie wọ̀ pọ̀ fún mi láti ra oúnjẹ. Èmi ò ra oúnjẹ jẹ ní òpópónà.

Èmi kọ́ ni mò ń mú kí fóònù mi gbóná. Sugbon tí mo bá lò ó jù ní ìgbà mìíràn, kí ni, ó máa ń wọ́mù díẹ̀. So kò sí ní ọwọ́ mi láti mú kí fóònù mi gbóná. Torí lẹ́yìn kí n fi pè, kí n fi kọ́lù, kí n fi receive, kí n fi ṣe irú ìṣe tí mò fi ṣe, àti gbóná fóònù kì í ti ọwọ́ mi wá. So àti pé fóònù mi náà pẹ̀lú kì í sì fi gbogbo ara gbóná, kì í fi gbogbo ara gbóná. So torí pé Samsung ni kì í gbóná, èmi ni èsì ń lò ó pé kó gbóná kó tó di pé ń ó jẹ kó sinmi. Nítorí ìdí èyí kì í gbóná rárá jù tí mò fi fún ní ìsinmi.

Hmm. Rárá, èmi kò lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ rí. Mo máa ń gbọ́ ni lẹ́nu àwọn ènìyàn pé ẹ̀rọ ìdákẹ́jẹ́ kan wà. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ tiwa níhin, emi ki lò. Pàápàá in ti e mọ ohun tó nje ẹ̀rọ ìdákẹ́jẹ́ rárá. So nítorí ìdí èyí, èmi kò ì lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Bẹ́ẹ̀ni mo gun ọkọ̀ ojú omi rí. Nígbà tí, nígbà tí mo wà ní kékeré, ni èmi àti bàbá mi jọ rìn ìrìnàjò lọ sí ìlú kan láti ìlú ọ̀dọ̀ wa ní orílè-èdè wa ní Nàìjíríà níhìn-ìn. Ọkọ̀ ojú omi ló gbé wa lọ, ló gbé wa bọ̀. Wọ́n ń pèé ní kenóó. So ní ọdún náà, ọ jẹ́ bí ẹ̀kan sí méjì tí mo wọ ọkọ̀ ojú omi rí. Bẹ́ẹ̀ni, mo wọ ọkọ̀ ojú omi rí o, èmi àti bàbá mi.

Ìbéèrè yín èyí pẹ̀lú tún paka sọ díẹ̀. Pé báwo ni mo ṣe máa ń pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ǹjẹ́ ọkàn ṣe é pààrọ̀? Èmi náà béèrè béèrè ni o, èmi ò mọ̀ bó ṣe ń pààrọ̀ ọkàn o. Ṣùgbọ́n mo lè fún ọkàn mi ní ìsinmi bí iṣẹ́ bá pọ̀ nípa pípa lẹ́sẹ̀ mọ́ tàbí fífi í lè fún sáà kan kí ọkàn mi ó lè sinmi, kí ọpọlọ mi pẹ̀lú ó lè má ṣétù. Mo lè fi sílẹ̀ fún sáà kan. Ṣùgbọ́n èmi ò mọ̀ bó ṣe ń pààrọ̀ ọkàn o nígbà tí iṣẹ́ bá pọ̀ fún ènìyàn.

Ẹ ṣe, ìgbà ewé mi tí mo máa ń rántí jù ni ìgbà eré òṣùpá, tí wọ́n ń pè ní eré alẹ́. Bí òṣùpá bá wà, èmi àti àwọn akẹgbẹ́ mi, a máa ń ṣeré ọmọdé. Búru bá rà, a máa ń pàlọ́, àṣeré ọmọdé ni abúlé wa ní ìgbà náà. So nítorí ìdí èyí, mo máa ń rántí ìgbà búru bá rà búru, eré mi àti àwọn akẹgbẹ́ mi nígbà tí mo wà ní ọmọdé. Mo máa ń rántí, mo bá ti rí àwọn ọmọdé tí wọ́n ń ṣerú eré bẹ́ẹ̀ tàbí wọ́n ń kóra jọ pọ̀ bẹ́ẹ̀, mo máa ń rántí pé èmi pẹ̀lú ṣe bẹ́ẹ̀ rí o. Torí náà, àgbà búra béwé ọba ṣe ọ́ rí. Èmi pẹ̀lú ṣe bẹ́ẹ̀ rí. Mo máa ń rántí eré ìgbà ọmọdé nígbà tí mo wà ní ọmọdé, ká mo máa ń rántí nígbà púpọ̀.

Hmmm, ó ti pẹ́ di e tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi torí ọ̀nà oníkálùkù ti jìn sí ra wọn Olúwa ti ṣe ọ̀nà oníkálùkù ní rere. So, a kì í pàdé ní face to face, àfi bí àkókò ìnáwó bá pa wá pọ̀, ta tún máa ń pàdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So, ṣùgbọ́n a máa ń pera wa ni. Èmi pẹ̀lú wọn ti pàdé gbẹ́yìn nísìí, ọ̀pẹ díẹ̀, ọ̀pẹ díẹ̀, ọ̀pẹ́ díẹ̀ ṣùgbọ́n a máa ń pera wa. Látijọ́ pàdé lójúkorojú o tó jọ mẹ́ta.

Èmi ò mọrú ọjà tuntun tí, tí ẹ̀ ń béèrè o. Mo ò mọrú ọjà tuntun tí, tí ó jáde o. Ọjà orí igbá àbí ọjà tí wọ́n ń gbin nínú oko. Ìbéèrè yí ò tí fi gbogbo ara fìdí múlẹ̀ tó. Torí ó yẹ kí ó là á fún wa kí a tó lè maa dahun ìdáhùn rẹ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Mo máa ń kọ orin, mo máa ń gbọ́ orin. Mo fẹ́ràn kíkọrin torí pé èmi gan an láì kí orin kíkọ. Olórin ni èmi ná. Olórin ni èmi gan an. Mo máa ń kọrin, mo máa ń fi orin dára nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run.

Bẹ́ẹ̀ni, ìbáṣepọ̀ èmi àti olórí iṣẹ́ mi, àlàáfíà wà láàárín èmi rẹ̀. Ìbáṣepọ̀ gidi ni ó sì wà láàárín èmi àti ọ̀gá iṣẹ́ mi tí a jó fẹ́ rán ara wa gbo. So torí ìdí yì nkọ́, ìbáṣepọ̀ gidi ni ó wà láàárín wa tí kò sì bàjẹ́ rárá.

Rárá, èmi kò fẹ́ kọ́ èdè mìíràn ju èyí tí mo ti mọ̀. Nitoripe mo, n kò fẹ́ kọ́ èdè mìíràn ju èyí tí mo ti mọ̀ lọ. So èdè tí mo ti mọ̀ ti tẹ́mi lọ́rùn. N kò nàga láti kọ́ èdè elédè mìíràn ju èyí tí mo ti mọ̀ lọ.

Àwọn ìlànà ìpolówó, ìpolówó ọjà mi náà ni, ni ọ̀yàyà ṣíṣe. Nípa ṣíṣe ọ̀yàyà pé ẹ bá mi ra ọjà mi ó, ọjà mi dára o. Àwọn ìlànà ìpolówó ọjà mi nìyẹn. Láti fi hàn pé ọjà mi dára o, ọjà mi dára, ọjà mi mọ́, ọjà mi gidi. Ìlànà láti ẹnu náà ni mo fi ń tà àti lógò ìpolówó ọjà mi.

Kò sí ojú ọjọ́ tí kò dára tí n kò fẹ́ràn. Ṣùgbọ́n ojú ọjọ́ tí ó bọ́ sí ẹ̀yìn ojọ́, tí ó jẹ́ àkókò ẹ̀rùn-fẹ́ẹ́rẹ́fẹ́. Àkókò yẹn máa ń dára, kì í sí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní ojú títì, kì í sí omi ní ojú títì. Ojú ọjọ́ yẹn máa ń dára, mo fẹ́ràn rẹ̀.

Saturday, Saturday ni mo máa ń lọ sí ọjà. Mo lọ ọjà kan ní Ìjẹ̀rìn. Ò mirran náà tún kú ọjọ́ mẹ́rin. So Saturday, Saturday ni mo máa ń lọ sí ọjà. So mo lọ ọ̀kan ní Ìjẹ̀--. Ó di ìjáarun Omiran tún kú ọjọ́ mẹ́rin torí Saturday, Saturday ni mo máa ń lọ sí ọjà.

Ìbéèrè yìí pákásọ, sé o máa ń gbé àpò ẹyin? Wọn kì í fi àpò di ẹyin nítorí ìdí ìbéèrè yìí kò kún dáradára débi kí èèyàn mọ ìdáhùn rẹ̀. So emi ko o mo àpò ẹyin. A kì í gbé àpò ẹyin. Kírétì ẹyin ni a sábà máa ń gbé tá a máa ń rà á tà. Kò sí àpò ẹyin.

Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ ni pé mo máa ń kó pamọ́ láì tíì lọ sí, màá máa kó lọ sí báǹkì torí pé owó iṣẹ́ ni, owó ilé iṣẹ́. Àkáǹtì company ni owó iṣẹ́ máa ń wà. So kò sọ̀rọ̀ láti ṣètò owó iṣẹ́ sí, à, báǹkì ilé ìfowópamọ́sí torí pé ibẹ̀ la máa ń ṣètò owó iṣẹ́ sí.

Kò sọ̀rọ̀ láti ṣe ìdúnàádúrà lórí ọjà. Iye bá ẹni mo rà, iye bá ẹni mo sì fẹ́ láti tàá. Kò sọ̀rọ̀ láti ṣe ìdúnàádúrà rárá torí pé níwọ̀n ìgbà tí mo mọ iyé tí mo ra ọjà mi, ó yẹ kí n mọ iye tó yẹ fún mi láti tàá tí ó le mú èrè wọlé fún ilé iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí on máa tún nǹkan ṣe. Èmi kì í tiẹ̀ fẹ́ kí nǹkan kan kí ó bàjẹ́ ní àyíká mi. Bí o ti wù kọ́ mọ́, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe kí wọ́n má baà bàjẹ́, kí a lè rí lọ̀ fún ìgbà mìíràn tàbí fún ọjọ́ pípẹ́.